À ní pé ṣe mo fẹ́ràn láti, ẹ ṣe mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Fèrèsé ọkọ̀ ní èdè Gẹ̀ẹ́sì wọn la mọ̀ sí, à, àn, horn àn, kìnì é tí ẹ bá tẹ̀, bẹ́ ọ̀ ẹ́ ń fẹ́, bẹ́ ọ̀ ẹ́ ń fẹ́ gbábí kankan já, àwọn ọkọ̀ máa ń tẹ ojú ọ̀nà. Èèyàn máa tẹ kọ́nì bá kúrò lọ́nà. Nítorí e na ṣe ṣẹ́ sí ọkọ̀ ọ̀nà. Àwọn, àwọn máa ń tẹ̀, àwọn èèyàn bá a mọ̀ pé ojú ọ̀nà ló ń dúró sí, pé kí wọ́n kúrò lọ́nà. Torí, torí àwọn ṣe máa ń tẹ fèrèsé ọkọ̀.

Ṣé o mọ bí a ti ń yàwòrán? Ṣé o mọ bí a ti ń yàwòrán? Ẹ bèrè pé, ṣe mo mọ bí a ti ń yàwòrán? Kí lọ́ máa ń fi yàwòrán, àti wípé báwo lọn ṣe máa ń yàwòrán. Mo mọ bá ṣe ya-- mo mọ bá àwọn èèyàn ṣe ń yàwòrán. Mo mọ bí mo ṣe le yàwòrán. Àwọn fóònù t'èèyàn ń lò, èèyàn fi, èèyàn lè fi yàwòrán. Èèyàn lè fi yàwòrán. Ẹnikẹ́ni lè wá bá wa pé jọ̀ọ́ bá mi yàwòrán yìí, bá mi yàwòrán. Ó lè fún mi ní fóònù tó ń, tó ń lò kí n fi yàwòrán fún un. Màá dẹ̀ ṣe kín ní, màá gba fóònù ọwọ́ rẹ̀, màá dẹ̀ sọ fún un bó ṣe máa dúró, bó ṣe máa ṣe. Màá dẹ̀ yàwòrán, màá dẹ̀ fi yàwòrán fún un, màá dẹ̀ fi hàn pé, ṣé o fẹ́ràn bí, ṣé o fẹ́ràn bó ṣe rí? Tí o bá fẹ́ràn ẹ̀, mo lè bẹ́, mo lè bá a yà mí, mo lè bá a yà mí. Torí wipé a fẹ́ràn òmíràn tí mo bá mi yà, tí mo bá a yà.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olóṣètò erọ̀ rí? Sé mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ oluṣètò rí? Èmi ò ṣe rí o. Kí máa purọ, mi ò ṣe rí irú nǹkan bẹ́ẹ̀ rí o. Mi ò, mi ò, mi ò ṣe rí, mi ò ṣe rí, mi ò ṣe rí, mi ò ṣe rí, mi ò ṣùgbọ́n, ó dáa, mi ò mọ̀ bó ṣe ń ṣe, mi ò ṣe rí. Ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ oluṣètò, àwọn tó máa ń ṣètò ìrànlọ́wọ́, mi ò ṣe rí.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà wo ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi? Ojoojúmọ́ la máa ń ríra wa. Ojoojúmọ́ la máa ti ń ríra wa. Tí bá ti jáde bá ẹ, tí bá ti jáde láàárọ̀, màá rí wọn níta, màá ṣà rí wọn níta ṣá. Ah, wọ́n wà láyíká mi. Wọ́n wà ní ibi tí mo máa ń lọ lójoojúmọ́. Wọ́n wà ká-ká-kàkiri. Wọ́n wà ká-kàkiri. A máa ń rí wọn tí bá ti jáde dáadáa. Mo sì máa ń rí wọn láyíká, láyíká tí mo ń gbé. Láyíká mi tí mo ń gbé. Mo máa rí wọn ní gbogbo ìgbà. A jọ máa ń sọ̀rọ̀, a jọ máa ń rẹ́rìn-ín, a jọ máa ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè, ilé ẹ̀kọ́ nítorí pé àwọn ọmọ ilé ìwé ni gbogbo wọn. A jọ máa ń sọ̀rọ̀ dáadáa, a jọ máa ń rẹ́rìn-ín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la máa ń ṣe níta.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò mélòó ni o máa ń lọ sùn? Tí èmi bá fẹ́ lọ sùn, mo lè lo àkókò, a, mo lè lo wákàtí mẹ́fà sí méje tí mo bá fẹ́ lọ sùn. Mo lè lo wákàtí mẹ́fà sí méje láti fi sùn. Àwọn wákàtí tí mo máa ń fi ń sùn nìyẹn. Mi ò lè ṣe ra mi lese, mi ò lè para mi. Mo máa, mo máa ń lo wákàtí mẹ́fà, ìgbà mi mo máa ń lo wákàtí méje, ìgbà mí mo máa ń lo wákàtí mẹ́jọ, ìgbà mìí gan mo máa ń lo wákàtí bíi mẹ́sàn án sí mẹ́wàá tí bá ti ń sùn.

Ìbéèrè òun náà ni, ṣe o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Ṣe o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? È ń béèrè pé ṣe mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Òtítọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni wípé mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Mi ò fẹ́ràn láti máa jí ní, à, ní aago tó lọ. Mi ò fẹ́ràn kí mo máa jí ní aago mẹ́wàá láàárọ̀. Mo máa ń jí ní aago mẹ́fà láàárọ̀, ìgbà mí aago méje láàárọ̀, ìgbà mí aago mẹ́jọ láàárọ̀

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ìgbà tí mo bá rí àyè ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Ìgbà míì, màá lọ sórí Íńtánẹ́ẹ̀tì mi, màá ma wo ojú àwòrán bẹ́ẹ̀. Ìgbà míì, màá lọ sórí YouTube, mo lè wo ojú àwòrán bẹ́ẹ̀. Ìgbà míì mo lè lọ sórí Facebook, sórí WhatsApp, mo lè wo irú àwọn kìní báyìí bẹ́ẹ̀. Mo lè wo ojú àwòrán bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, àsìkò wà fún gbogbo nnkan. Àsìkò wà fún iṣẹ́, àsìkò wà fún oúnjẹ jíjẹ, àsìkò wà fún eré ṣíṣe, àṣìk- àsìkò wà fún gbogbo nnkan ṣá, àsìkò wà fún gbogbo ìṣe- nnkan. Mo máa ń ní àwọn, mo máa ń ní àwọn, àwọn, mo máa ń ríi dájú pé mo lọ́jọ́ tí mo fẹ́ ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀, mo jẹ̀ ní àsìkò tí mo lè ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀. A jẹ, a, mo jẹ̀ ní àwọn èèyàn ta máa pàdé, bí i ìpàdé tí mo lè ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀, tí a lè sọ̀rọ̀ nípa irú àwọn nǹkan bẹ́ẹ̀. Bí emi ṣe máa ń ṣe ni.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Báwo ni mo ṣe máa ń kojú rẹ̀? Báwo ni mo ṣe máa ń ṣe tó jẹ́ pé àwọn ìṣòro yẹn ó máa ń lọ ìṣòro tí mo bá ní níbi iṣẹ́. Gẹ́gẹ́ bí ti, bí mo ti sọ tẹ́lẹ̀, mi ò ní iṣẹ́ tí mò ń ṣe lábẹ́ ọ̀gá kankan. Ṣùgbọ́n mo, mo lè dáhùn sí ìbéèrè wọ̀nyí. Àń, bó ṣe ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́, ó lè jẹ́ pé ìṣòro yẹn ó máa ń dáhùn lánàá. Ǹkan tí ẹni yẹn le, le ṣe ni wípé á pe àwọn èèyàn tó ń le, tó ń le ṣe nǹkan tó le, tó jẹ́ pé ó le, ó le mú ìṣòro yẹn kúrò níbi iṣẹ́. Àwọn èèyàn tó ń mọ ǹkan tó lè ṣe, tó lè mú ìṣòro, ìṣòro yẹn kúrò lẹ́ níbi iṣẹ́. Ó lè jẹ́ pé, wọn ri ínà ló níbi iṣẹ́. A pe àwọn èèyàn tó ń jẹ́, tó jẹ́ pé wọ́n mọ̀ sí iná tí ń wọ̀n ní. Àwọn sí mọ ǹkan tón lè ṣe tí wọ́n fi nína, kí wọ́n lè bá lọ́nà níbi iṣẹ́. Béè mi ṣe máa ń ṣe èèyàn, nǹkan, nǹkan tí mi, tí mo mọ̀ tí àwọn èèyàn lè ṣe nìyẹn.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbaná àbí gbaná? Ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi gbaná? Hmm, ìgbà bí wákàtí mẹ́fà sí méje mo máa ń jẹ́ kí fóònù mi gbaná. Mo lè duro si fún wákàtí mélòó kan kí fóònù mi gbaná dáadáa kí n tó má bọ̀ wá lé. Mo lè, mo lè máa ṣe ǹkan, mo lè máa ṣe ǹkan bí mo ṣe ní, bí mo ṣe ní, bí mo ṣe gbaná sí fóònù mi, mo ní máa ṣe ǹkan mi kí fóònù mi gbaná dáadáa. Bí èèmejì mo máa ń ṣe lójoojúmọ́, bí èèmejì, àárọ̀ àti ìrọ̀lẹ́ tàbí alẹ́ lo máa ń ṣe lójoojúmọ́

Ìbéèrè wọ́n ni pé, ṣe o mọ̀ bí a ti ń se oúnjẹ? Ṣe o mọ̀ bí a ti ń se oúnjẹ? À, bẹ́ẹ̀ ni mo mọ̀ bá ti ń se oúnjẹ. Mo mọ̀ bó ti ń se oúnjẹ. Mo mọ̀ bó ti ń ṣe ìrẹsì. Mo sì mọ̀ bó ti ń ṣe-- mo mọ̀ bó ti ń ro ẹ̀fọ́. Mo mọ̀ bó ti ń ro àmàlà. Mo sì mọ̀ bó ti ń ro ẹ̀bà náà. À, báwo ni wọ́n ti ń se ìrẹsì? Wọn á gbomi kaná, wọ́n á da, wọ́n á wọn ìrẹsì abọ́ọ̀ bíi mélòó tó fẹ́ lò, tó fẹ́ fi dáná. Wọ́n á dẹ̀, wọ́n á sọnù dáadáa. Wọ́n gbọdọ̀ sọnù dáadáa. Àwọn mìíràn wọ́n máa, ọ́n kan, ọ́n kan máa da sórí iná bẹ́ẹ̀. Tó bá ti, tómi bá ti gbóná mọ dáadáa, wọ́n á yọ omi yẹn kúrò lára ẹ̀ nítorí pé àwọn ọ̀dọ̀ tí àwọn, àwọn kẹ́míkà ara ẹ̀ ni wọ́n ń yọ ẹ kúrò lára ẹ̀ pẹ̀lú omi gbóná. Wọ́n á yọ omi yẹn dànù, wọ́n á sì dá omi yẹn nù. Bí wọ́n bá ti da omi yẹn nù tán, wọ́n á máa bẹ̀ ṣí ṣe rice yẹn láti bẹ̀rẹ̀, láti bẹ̀rẹ̀ pẹpẹ. Wọ́n á, wọ́n á da omi, omi tó mọ́ sí i, omi tó mọ́, wọ́n á da sí i. Tó bá ti da sí i, a máa ṣe-- tó bá ti jinná, wọ́n á gbé kalẹ̀. Wọ́n ṣé ń ṣe è ní yen. Wọ́n ṣé ń ṣe ìrẹsì níyen. Ìrẹsì tí ò ní kẹ́míkà, ǹkan tó lè fa ìlera sí àgo ara wa. Wọ́n ṣé ń ṣe èní yen. Ríro ẹ̀fọ́ náà, wọ́n á já ẹ̀f-- à, ewé ẹ̀f-- wọ́n á já ewé ẹ̀fọ́ náà, wọ́n á fọ̀, wọ́n á dẹ̀ rẹ́. Ẹ̀fọ́, ẹ̀fọ́ mi wà, ẹ̀fọ́ àwọn, oh, ẹ̀fọ́ mi wà tó pé wọ́n má ń, wọ́n máa ń da sórí iná bẹ́ẹ̀. Tó bá ti, tó bá ti fọ̀ tán, wọ́n á da sórí iná bẹ́ẹ̀. Tó bá ti rọ, wọ́n á yọ, wọ́n á gè. Àwọn mìíràn kí ń gè, wọ́n kì í rẹ́ ẹ̀fọ́ yẹn. Wọ́n á, wọ́n á, wọ́n á ṣe bẹ́ẹ̀. Wọ́n á dẹ̀ fi ǹkan tó yẹ síi bí ẹja, bí ipòmọ́, bí ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bí edé àti bẹ́ẹ̀, bí ẹ̀dọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á fi ṣe ẹ̀fọ́ òun náà. Wọ́n ṣé ń ṣe èní yen.

Ah, ìgbónájẹ́ jẹ́ oun tí mo ní nínú yàrá ni ẹ̀rọ ìfatẹ́gùn wà tí wọ́n ń pè ní fan ní èdè gẹ̀ẹ́sì. Mo ní ah, fóònù tí mo ń lò, ohun ló máa ń mú mí dùn ní gbogbo ìgbà. Ah, ọ̀ni àwọn nǹkan tí mo ní nínú yàrá tó ní, tó jẹ́ pé ohun ló máa ń mú nu mi dùn, ohun ló máa ń múnu mi dùn ní gbogbo ìgbà bíi ẹ̀rọ afẹ́-tẹ́, afẹ́, ẹ̀rọ tó máa ń fá ìtẹ́gùn wà, fóònù tí mo ń lò, mo máa ń fín ohunkóhun lórí Íńtánẹ́ẹ̀tì, àwòrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o fẹ́ràn ẹ̀rọ ìgbésókè? Sé o fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè? Sé mo fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè? Lotito oro ótítọ ọ̀rọ̀ tó wà nbẹ̀ ni pé mo fẹ́ràn láti máa lò, ṣùgbọ́n mi ò ní owó láti rà, mio lowó láti rà kín le máa bẹ̀rẹ̀ sí, sí máa lò. Ori ẹ náà ni mi ò ṣe nílé, mi ò lè rí lò. Tí mi ò bá nílé mi ò lè, mi ò lè rí lò.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Òtítọ́ ọ̀rọ̀ ni tó wà níbẹ̀ ni pé ibi tí mo wà n sín mi ò kí ń gbé àpò ẹ̀yìn, mi ò kí ń gbé irú nǹkan bẹ́yẹn nítorí pé, à, ilé ìtajà má, ìyá mi kò sí láyíká ìbí bàị̀. Ibi tó wà ó naṣẹ̀ láti ibí bàị̀. Ìlú mìíràn, òmíràn ni, ibi òmíràn ni. Sùgbọ́n tí, tí èmi bá wà nílé, tí emi bá wà lọ́dọ̀ màmá mi, mo máa ń bá wọn ṣe àwọn nǹkan. Mo ti bá wọn gbé àpò ẹ̀yìn, mo ti bá wọn gbé àpò ẹ̀yìn rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ti bá wọn ṣe àwọn nǹkan tó, tó ṣe pé ó ń, tó ṣe pé, à, bí ọjà títa wọn, but mo ti bá wọn, mo ti, mo máa ń ràn wọ́n lọ́, tí mo bá wà nílé mo máa ń ràn wọ́n lọ. Mo máa ń ràn wọ́n lọ ta ọjà wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí wọ́n ò bá sí ni mo máa ń ràn wọ́n lọ nígbà tí ọjà wọn. Ìgbà míi wọ̀n o ni wà nílé fún ọjọ́ méjì, fún ọ̀sẹ̀ kan. Màá, mo máa ń ràn wọ́n lọ tí mo bá wà nílé. Mo máa ń ràn wọ́n lọwo ìgbà tí mo bá wà nílé.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Èmi ò mọ bó ṣe ń ṣe o. Mi ò mọ bí a ti ń ṣe. Bóyá ó jẹ́ ǹkan tí mo ti ṣe rí mi ò mọ yẹn. Ṣùgbọ́n mi ò mọ bó ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Mi ò mọ bó ṣe ń ṣe. Bóyá mi ò tíì ṣe rí gan, bóyá mi ò mọ ìtumọ̀ rẹ̀ dáadáa, tàbí mo ti ṣe rí. Ṣùgbọ́n èmi tèmi sí ọ mi ò mọ bó ṣe ń ṣe ìrànwọ́ àkókò.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni o ṣe máa ń pàrọ̀ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni mo ṣe máa ń pàrọ̀ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí ó bá jẹ́ pé iṣẹ́ yẹn ń pọ̀ lápọ̀ pọ̀jù, nǹkan tí mo máa ń ṣe ni wípé màá ṣe ìwọ̀nba tí mo lè ṣe tó yẹ̀ kín ṣe, màá fi iyòkú sílẹ̀, màá dẹ́ kọjú sí nǹkan ìyòkú tó yẹ̀ kín ṣe lọ́jọ́un náà. Mi ò lè ṣiṣẹ́ para mi. Tí iṣẹ́ bá pọ̀ lápọ̀ jù, màá fúnramí nísìmi, màá fi iṣẹ́ yẹn lẹ̀, màá sì lọ sùn. Tí ó bá jẹ́ pé orí ti ń fọ́ mi wá, màá lọ ṣe a tàbí ó jẹ́ pé mo ní nǹkan imí láti ṣe, màá fi iṣẹ́ yẹn sílẹ̀, màá lọ ṣe nǹkan tó yẹ̀ kín ṣe bí mo ṣe máa ń ṣe nìyen.

Báwo ni o ṣe máa ń rí lílò àkókò nígbà tí o bá wà nínú ìlà? Báwo ni o ṣe máa ń rí lílò àkókò nígbà tí o bá wà nínú ìlà? Kí ni ìlà? Ìlà jẹ́ àkókò, à, àkókò ọjọ́, à, àsìkò ọjọ́, à, fún àpẹẹrẹ bí, bí a ṣe ní àárọ̀, ọ̀sán, alẹ́. Bí bá jẹ́ pé, à, nǹkan pọ̀ láti ṣe lálẹ́ yẹn, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, àkókò wà fún gbogbo nǹkan tí èèyàn máa ń ṣe, tí èèyàn ní nílé ayé. Àkókò wà fún gbogbo nǹkan. Àkókò iṣẹ́ wà, àkókò ìsinmi wà, àkókò jíjẹun wà, àkókò jíjẹ wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkókò àìpàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà. À, àkókò wà fún gbogbo nǹkan láyé.

Ṣé o mọ bí a ti ń pẹja? Sé o mọ bí a ti ń pẹja? Sé mo mọ bí a ti ń pẹja? Báwo ni wọ́n ṣé máa ń pa ẹja? Báwo ni a ṣé lè pẹja? Ah, ẹja bí i ti catfish, àwọn ẹja, ẹja odò ó ní bí wọ́n ṣé máa ń pa. Wọ́n á kàn fi, ah, ǹkan ti won máa ń fi pa, wọ́n á kàn tẹ sódo bí net, tá, tá a mọ̀ sí net ní èdè Gẹ̀ẹ́sì. Wọ́n á tẹ sódo, ah, ó ní, a, bí ó kun ǹkan tí wọ́n á fi fà á. Torí bá jẹ́ pé ẹja ti kúnú ẹ̀ dáadáa, wọ́n á fi okùn ẹ̀ fà á. Tí wọ́n bá ti fi okùn ẹ̀ fà sókè, ẹja, ẹja ti wà nínú ẹ̀, níyẹ̀n. Wọ́n á gbé e jáde, wọ́n á dẹ̀ dà á sórí, ah, ilẹ̀elẹ́ tàbí, ah, ah, ọkọ̀ ojú omi tó ń fi ń, tó ń fi ń po àyíká ojú omi yẹn. Wọ́n á dà á sórí ẹ. Ti wọ́n bá ti dà á sórí ẹ, tí ẹja yẹn bá ti lo ìṣẹ́jú mélòó kan lórí, ah, ọkọ̀ ojú omi yẹn, ẹja yẹn á kú fún raẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹja bí catfish, ah, wọ́n má-- ó ní bí wọ́n ṣe máa ń pa, ó ní bí wọ́n ṣe máa ń dìí mú tán máa dù lọ́rùn. Ọbẹ̀ táa fi dùn lọ́rùn á jẹ́ pé ọbẹ̀ yẹn ó mú gan-an tó ń fi dù lọ́rùn. A mú gidi gan-an ni kó lè bá a rí gé dáadáa. Torí ni wọn ṣe máa ń lo ọbẹ̀ tó mú dáadáa fi dùn lọ́rùn.